Ṣé o má a ń mú àwọn ẹ̀rọ ìlera, ẹ̀rọ ìlera tí à dọ́kítà bá fún mi láti ilé ìwòsàn, tí mo mọ̀ pé dọ́kítà fún tẹjá. À tó lè sàrà lóre níkan ni mo má a mún. Mi ò kí n mu àwọn tí ẹlòmíràn á pòpọ̀ tí wọ́n sọ pé ta ń, ó ń ṣògùn ara ríro, ó ń fọnu, ó ń ṣe oríṣìíríṣìí, kó má ba à lẹ́yìn. Ṣùgbọ́n mo má a mu ẹ̀rọ ìlera èyí tí dọ́kítà bá foún tẹjá pé ó wúlò, ó dùn lọ́fára, à pé ó má a tún ara to À nígbà tí, nígbà tí mo lọ ilé ìwòsàn kẹ́yìn, à dọ́kítà fún mi ní ẹ̀rọ ìlera láti fi wọ ara, à torí ìjókòó, iṣẹ́ ìjókòó ni iṣẹ́ mi. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn tojẹ́ pé àrá má a ṣe mi bákan lẹ́kọ̀ọ̀kan. Nípasẹ̀ bẹ́ẹ̀, ìyè tí dọ́kítà bá foún tẹjá fún mi láti rà nìkan ni mo má a ń lò.

Ìgbà mélòó ni o máa ń jẹ́kí fóònù rẹ gbóná? Abi tí a bá ní ki a túń sọ pé ìgbà mélòó ni mo máa ń jẹ́kí fóònù mi gba iná tí mo bá fẹ́ lọ sùn. Ẹ jẹ́ ká sọ pé wákàtí mẹ́rin sí márùn-ún tí mo bá ki fóònù mi bọ iná, yóò ti gba iná tí yóò tún geregẹ́ tí ó sì ṣe lò fún ọjọ́ kẹ̀ẹ̀ji.

Ṣé o féràn rinrin àtẹ̀gùn? Ehn, mo ma ń lo àtẹ̀gùn lóore kóòrè tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ibi iṣẹ́ mi ní àtẹ̀gùn, ó ma ń jẹ́ kí irin mi yá, ibi to bá yẹ kí ń dé lásìkò tó yẹ, mo má a débẹ̀, ṣùgbọ́n o má a mú ẹsẹ̀ roni. Ehn, bẹ́ẹ̀ni, o má n mú ẹsẹ̀ roni.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá mọ ohun mímu? Ehn tí mo bá mú ohun mímu, tí mo bá wà ní òde níbití ọ̀pọ̀ ènìyàn wà, hm máa ń lo ọ̀pá ìfàmúra tí ẹlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì pè ní straw láti fi mu nǹkan mímu mi, ṣùgbọ́n tí mo bá wà nínú yàrá mi àbí ní ilé mi, màá ń lo ife láti fi mú ohun mímu láì lo ọ̀pá ìfàmúra.

Ṣé o fẹ́ràn wà ní òru, àbí ṣe o fẹ́ràn wíwá ní òru? Mo jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn ìrìnàjò lóru. Ọ̀sán gangan tàbí lówurọ̀ mo má a n ṣe ìrìnàjò tí ó bá yẹ kí n ṣe lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Yorùbá sọ pé “ọmọ táa bá bí ni'léere kìí rin ìrìn òru”.

Nígbà wo ni ọ máa ń faa? Tí a bá sọ pé kí n fa ǹnkan, ó lè jẹ́ kí ènìyàn tí ń fa igbó tàbí ẹni tí ń fa sìgá tàbí ẹni tí ń fa ohun olóró tó lè ṣe ohun tí kó dára sí ara. Mo jẹ́ ẹni tí kò kí ń fa igbó, tí kò dẹ́ si kí ń fa sìgá nípasẹ̀ bẹ́ẹ̀ mi ò kí ń fa ǹnkan kan. Bẹ́ẹ̀ni tó bá ti kọjá omi, tó kọjá ọtí wáìnì, tó sì kọjá ohun ẹlẹ́rìndòdò didun, mi ò kí ń sún mo.

Ṣo fẹ́ràn rínrín òkè? Tabi ká sọ pé, ṣo fẹ́ràn ẹ̀rín òkè? Ti mo bá wà ní ilé tí mo rọ́ ohun tó pa mí lẹ́rìn-ín, mo lè rẹ́rìn sókè ti, ṣùgbọ́n tí mo bá wà láwùjọ, mo máa rẹ́rìn níwọ̀n tún wọ̀n si, tí kò ní dàbí pé nǹkan ounkohun ń ṣe olúwa rẹ̀. Mo máa ń ṣe níwọ̀n ohun tó tọ́ àti ohun tó yẹ kí i ṣe ẹ̀rín àárín bí ẹni tí ohun kan ń ṣe.

Ṣé o má a n mu àwọn ohun mímu pirotíìnì àbí irú àh, ohun tí a lè pè ní ohun mímu pirotíìnì, ní ti a bá rí èso tó má a n fún ara ní okun tí elédè gẹ̀ẹ́sì n pè ní protein tí wọ́n gbé sínú ẹ̀rọ tí wọ́n, tí wọ́n lọ tí wọ́n sọ di ohun olómi. Bẹ́ẹ̀ni mo má n mu ní ẹ̀kọ̀ kan. Mo ní ẹ̀rọ tó lè se ohun mímu di pirotíìnì fún mi. Nípasẹ̀ bẹ́ẹ̀ mo má n mu ohun mímu pirotíìnì ní ẹ̀kọ̀ kan kì í ṣe lóòrèkóòrè ṣùgbọ́n mo má n mu dáradára.

Ṣé o máa ń ṣe eré ìdá ni? À, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe eré ní orekórè pẹ̀lú yálà ènìyàn níbi iṣẹ́ mi ni ara ilé mi àwọn mọ̀lẹ́bí mi. Ṣùgbọ́n eré ìdá jẹ́ eré tí kò sùnwon, à, ẹnìkan ènìyàn lè máa ṣe eré kó lọ ṣese. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn tí ò fi ìdá ṣe eré nígbà kankan.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Hmm ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó pẹ́ sí ọ̀nà méjì, a lè sọ pé ẹ̀rọ ìdákẹ́jẹ́ fún ìbọn. Àn bẹ́ẹ̀ni, àbí kí a sọ pé báwo ni a ṣe mú ohun dákẹ́ lórí fóònù tàbí kọ̀mpútà tí a bá fẹ́ má jẹ kí ìpè kó dún tàbí kí àtẹ̀jíṣẹ́ wọn ní kó má dùn. Tàbí tí a bá fẹ́ mọ̀ nípa àwọn ẹ̀rọ tó ń dín ariwo kù nínú ilé, ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà nìyẹn. Nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó pẹ́ sí oríṣìíríṣìí. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí à ń pè ní ìbọn fún ìbọn, ṣùgbọ́n tí orí fóònù tàbí kọ̀mpútà mi, màá lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo bá ń ṣiṣẹ́ tí mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó dà mí láàmú. Nínú ilé mi sì rí kò sí àwọn ẹ̀rọ tó ń dín ariwo kù nínú ilé. Nípasẹ̀ bẹ́ẹ̀ àn tí ariwo bá wá láti ìta, ó máa wọ ilé. Nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo mọ̀ tí mò ń lò ni titi orí fóònù mi tàbí ti orí kọ̀mpútà mi nígbà kọ̀ọ̀kan.